Bẹ́ẹ̀ni, mo máa ń tètè kojú ìdènà ọkọ̀ pẹ̀lú mi. Màá tètè jí láàárọ̀ tí màá tètè wẹ̀. Màá murà kí ń tètè dé ibi tí màá ti lọ wọ ọkọ̀ kí n má ba à lè pẹ́. Torí wípé tí m bà pẹ́, àwọn èèyàn máa ti kún, àwọn èèyàn máa ti pọ̀. So, ò lè má jẹ pé ọkọ̀ alakọ̀ọ́kọ́ ni mo máa bá. Ó lè jẹ́ ọkọ̀ ẹlẹ́kẹ́ji, àbí ọkọ̀ ẹlẹ́kẹ́tà, but tí màá fẹ́ bá ọkọ̀ tí ó jẹ́ alákọ̀ọ́kọ́, màá tètè jí dé bí, bóyá bí owo ago mẹ́fà àárọ̀. Torí wípé ìní padà àwọn ìdádúró kankan lọ́nà ojú ọnà máa, ó máa wà ókè, ó máa free Kò ní ṣi pé holdup mún àbí nǹkan kan ṣẹlẹ̀, accident ṣẹlẹ̀ lọ́nà, so mo máa tètè dé ibẹ̀. So, èmi mo máa ń kọko jí lásìkò lásùbà, máa jí láàárọ̀ kùtùkùtù kùtù lágo bí i ago márùn-ún àbọ̀. Màá tètè wẹ̀, màá múra. Màá ti jáde ń lééní ago mẹ́fà. So by the time tí màá fi dé ibẹ̀, ó máa jẹ́ ago mẹ́fà abọ̀ sí ago méje. So, màá tètè wọ ọkọ̀ ní àárọ̀ báyẹn kí n má lè kojú àwọn traffic, àwọn ǹkan tó máa ń mú yán dènà ọkọ̀. So bẹ́ẹ̀ ni, bí mo se máa ń kojú àwọn ìdènà ọkọ̀ mi ní.

Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀. Mo ní ọkọ̀, tó náà ọkọ̀ tí mo ní, ọkọ̀ tó gbádùn ni mo ní. Mo ní ọkọ̀, ọkọ̀ yẹ̀ jẹ́ Camry. Camry ni ọkọ̀ tí mo ní. Mo láìki àwọn iṣẹ́ tó wá ń bẹ pẹ̀lú belt tó máa ń lò síbi ọkọ̀, mo ní. Mo ní airbag náà, mo ní, mo ní whistle tó máa ń pariwo, mo ní, mo ní àwọn bumper, mo ní gbogbo è. Ọkọ̀ yẹn jẹ́ ọkọ̀ tó, tó máa ń tó gbé n tó da dáadáa. Ọkọ̀ tí mo wọ̀, ó da dáadáa. So, ó máa ń jẹ́ kí n ri bíi drive comfortably, gbogbo àtẹ̀gùn ìbẹ̀ náà ló wà okay. Kò fún mi ní wàhálà, kò fún mi ní ìdámu. Ìgbà mìíràn tí ó bá sepo, máa lọ ra epo, máa gbe wọ ibi tọ tin ta epo, maa lọ ra epo Ìgbà mìí mó máa gbe lọ sọ́dọ̀ mechanic, mo máa lọ ṣe check up fún mọ́tò mi. Bọ mọ́tò yẹn dà. So, ó dẹ́ẹ̀ dun wa. Kò yí lọ́wọ́, steering ẹ ò yí lọ́wọ́. So, ó dùn wa fún mi. Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀ inú mi sì dun toro máa ń tètè gbé mi lọ síbi tí mo bá lọ láàárọ̀ kùtùkùtù. Bẹ́ẹ̀ ni, ó dẹ́ẹ̀ dá fún ẹ ìrìnàjò. Modẹ máa fi ń gbé àwọn èèyàn náà, àwọn èèyàn náà máa ń gbé. So bẹ́ẹ̀ ni, mo ní ọkọ̀ tí mo máa ń.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn ìpàdé lórí fóònù dáadáa torí mo fẹẹ ni most àwọn, àwọn èèyàn tí mo máa ń bá sọ̀rọ̀ lórí fóònù ni a ti máa ń sọrọ. Mo fẹ́ràn ìpàdé ga torí ibẹ̀ ni a máa fi ṣe video call, ibẹ̀ la máa fi ṣe voice call, ibẹ̀ la máa fi ṣe FaceTime. So ibẹ̀ náà la máa ti máa ń ṣe space táa máa ti máa ń sọ. Ìpàdé lórí fóònù dá o wúlò lọ́pọ̀lọ́pọ̀ gan. Wàà ribí máa receive call, wà tun máa rí bí press fóònù rẹ̀ tó, nkan to bá fẹ́ ṣe ko di ọ lọ́wọ́, o lè máa ṣe nkan lọ́wọ́ kó tun máa press fóònù rẹ̀. So ìpàdé rẹ̀ ó máa ń jẹ́ kí ọ̀rọ̀ tó wà láàárín ìwo atẹ́nì tẹ́jo n s'òro ko dánmọ́ran dáadáa. E ma understand tori bi mo ba se n so naa, e maa wa n bi be, emotional wa nbi be to ba le so, wa fi mo pe, to, eni yi n sooto oro abi eni yi n paro. So ó máa ń jẹ́ kí ó wà faster fún ọ̀rọ̀ tá a máa ń sọ. So, emi maa n se'pade ori foonu daadaa. Tí bá dẹ́ fe lọ pàdé mitiiní na, tí bá fe lọ pàdé ẹ̀yàn kan ní meeting na, orí fóònù naa la máa fi sọ̀rọ̀. Tí bá fẹ́ lọ sí ọjà orí fóònù naa la máa fi sọ̀rọ̀, tí bá fẹ́ ṣe ìgbéyàwó nǹkan orí fóònù mi náà ni. A máa ti ṣe ohun gbogbo. Só ti máa fẹ́ ṣe ìpàdé, ìpàdé yẹn a máa ti fi ṣe ago bái. So ó máa tú, ó máa easy fún wa atí máa ṣe ìpàdé lórí fóònù bó tí ẹ wà easy, oun lò ń wà easy jù.